Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn láti máa rìnrìn-àtẹ́gùn tó ń pè ní ọkọ̀ ojufuru- oko òfurufú dáradára nítorí pé èmi fẹ́ràn láti máa lọ sí àwọn ilu mìíràn ní agbègbè wa nbibàyí àti àwọn ìlú tí mo níi mọ̀ láti máa lọ sí ibẹ̀. Èmi fẹ́ràn láti máa rìnrìn-ínú atẹ́gùn dáradára àti ní ọ̀pọ̀ ọgbà.

A máa gbayì tí a bá ṣe nnkan gídí fún èèyàn tàbí fún àwùjọ. A dẹ̀ lè máa gbayì fún gbogbo nǹkan gídí tí a ti ṣe àti àwọn nǹkan mìíràn tí gbogbo wa ti ṣe. A máa ma gbayì àti iyì ìyàn àtẹyẹ fún gbogbo nǹkan gídí tí a bá ti ṣe nítorí pé ìyìn lo máa ń mú ẹ̀yẹ wá fún ọmọ ènìyàn àti ní gbogbo ààyè èèyàn tó lè da fún ọmọ ẹ kú ọkọ.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣe ìsọdọ̀tun ọkàn ní ayé, ní ayé, ní ọ̀pọ̀ ọ̀gbà tàbí ní oòrè koòrè ní ilé tèmi. Èmi máa ń ṣe ìsọdọ̀tun ọkàn dáradára, mo sì máa ń ṣe boya bi ẹẹkan ní oṣù tàbí ẹẹ̀méjì ní ọdún kan tàbí ní oṣù mẹ́fà.

Èmi máa ń fọ ọwọ́ ni, ni àmoye ìgbà ní ọjọ́, tí bá ti fọ ọwọ́ ṣe ìdọ̀tí tàbí bá ti ṣe ọwọ́ ṣe nǹkan tí kò dá, èmi máa lọ san owó mi pẹ̀lú ọṣẹ àti ohun tí wọ́n ń pè ní sanitizer, èmi má fi wọn fọ ọwọ́, ó máa ń dúnkú, mi ò fẹ́ jẹ́ kí n kú ààrùn, mo nì sì fẹ́ pa gbogbo ìdọ̀tí tó wà àti ọlọ́rọ̀ tó wà lọ́wọ́ mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti jókòó nínú fèrèsé nínú ọkọ̀ ojú òfuurufú dáradára àti ní ọ̀pọ̀ ìgbà nítorí pé èmi máa fẹ́ràn láti máa wọ ọkọ̀ ojú òfuurufú nínú gbogbo ìgbà àti ní ọ̀pọ̀ ìgbà ní ìlú wa bíbayi nítorí pé èmi fẹ́ràn láti máa wọ̀ ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi nítorí wípé tí bá pín oúnjẹ mi inú wọn yóò dùn sí mi. Wọn ò de ni má sọ̀rọ̀ mi léyìn láìda nítorí pé ẹni tí bá ti bá pín ni oúnjẹ léni, tó bá dìgbà tí wọ́n bá ń sọ̀rọ̀ mi níta, òun ò ní bá wọn sọ̀. Èmi gbàgbọ́ bẹ́ẹ̀ nítorí rẹ̀ mo máa ń pín oúnjẹ mi. Mo máa ń pín oúnjẹ mi. Tí ó bá de jẹ oúnjẹ tí mi ò lè jẹ tán, máa jẹ iyẹ tí mo bá lè jẹ, mo dẹ̀ máa fún ka ní pé oúnjẹ toba je pé ebi ń pa mí, màá rora bẹ̀ eniyen wípé oúnjẹ kékeré ni pé ebi ń pa mí lọ́pọ̀lọ́pọ̀ àti wípé mo ní láti jẹ oúnjẹ púpọ̀ ṣùgbọ́n mo sì máa gbiyanju láti fún un nítorí rẹ̀. Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi ṣùgbọ́n mio fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú àwọn tón bá ní wá ìdọ̀tí lára nítorí pé ìmọ̀tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo.

Rárá o, èmi ò kí máa ń bá àwọn ènìyàn kọ lẹ́tà nítorí pé ní agbègbè mi kò sí ẹni tó sì ń kọ lẹ́tà àti wípé gbogbo àwọn ènìyàn tí ń gbé ládùúgbò mi wón ti ní, wón ti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wón lè fi bá àwọn ẹbí wọn sọ̀rọ̀. Nítorí rẹ̀, èmi ò kí máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn nítorí pé mo náà ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti máa kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Rárá o, èmi ò ní àwòrán kankan lára nítorí pé ní, ní mọ́ṣáláṣí, tí a bá lọ sí mọ́ṣáláṣí, ìmáàmù yóò wá sọ fún wa pé pé ọmọ burúkú ni ó máa ń ya àwòrán sí sára nítorí wípé kò sí ní kùránì wípé àle ko àwòrán sí ara àti wípé ọmọ luabì tí ọkọ tán, ko ye ko ní àwòrán. Pàápàá pẹ̀lú àwọn, àwọn jàndùkú, àwọn jàndùkú lọ́pọ̀lọpọ̀ lo máa ń ya àwòrán sí ara nítorí wípé ẹni tó bá ya àwòrán sí ara kò ní, kò ní ní ojú rere láàárín ìlú. Nítorí rẹ̀, èmi ò ya àwòrán sí ara. Mi ò de, mo, mo de máa ń sọ fún àwọn tó wà pẹ̀lú mi wípé kon yé máa ya àwòrán sí ara. Tí bá dẹ́rìn ei ẹni tó ya.

Èmi fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn púpọ̀, ṣùgbọ́n ẹ̀bùn tí èmi, tí èmi máa ń fún àwọn ènìyàn ju, ká ní pé àgbàlagbà ni ẹni náà, mo sì máa pèsè owó fún un. Mo máa fún àgbàlagbà náà ní owó bíi ẹ̀bùn, ó máa fi ra nǹkan tó máa mú inú ara ẹ̀ dùn. Ṣùgbọ́n ká ní pé ọmọdé ni, mo lè ra nǹkan bíi bisikí, bisikí, sweeti àti àwọn nǹkan ìjẹ, àwọn nǹkan ìjẹ tàwọn ọmọdé máa ń jẹ, àti nǹkan àti, àti nǹkan bíi tọ́ọ̀yì, bíi mọ́tò oníke àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo máa ń rà fún àwọn ọmọ kékeré. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tí ó dàgbà jù náà, mo máa fún un ní òye owó tó pé, tó, tó nílò tó pé, tó yẹ kó máa lò fún ọmọ ìyè ọdún orí rẹ̀.

Èmi fẹ́ràn láti máa wọ ìbọsẹ̀ tó bá jẹ́ ìbọsẹ̀ dúdú nítorí àbí ìbọsẹ̀ tó bá jẹ́ wẹ-- aro white ni wọ́n fi ṣe àbí aró dúdú. Àwọn ìbọsẹ̀ témi dé fẹ́ràn jù láti máa wọ ni àwọn ìbọsẹ̀ tó máa ń gùn débi orúnkún nítorí wípé tí bá wọ ṣòkòtò pẹ́npé tí kò bá gùn tí bá wọ irú àwọn ìbọsẹ̀ náà, àwọn nkankan bí ẹ̀fọn, kòkòrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n o lè raye jẹ ara, wọ́n ni le raye jẹ mí. Àbí nítorí rẹ̀ ìbọsẹ̀ tó bá ń dé orúnkún ni èmi máa ń wọ. Ìgbà mí mo máa ń wọ èyí tó máa ń kọjá ẹsẹ̀ mi, èyí tí yóò ní dórúkún tí ó máa wà láàrin ẹsẹ̀ mi àti orúnkún mi ni mo máa ń wọ.

Bẹ́ẹ̀ni, èmi ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí nígbà tí èmi àti bàbá mi a jọ lọ sí ìlú Èkó nítorí wípé a fẹ́ lọ kí ọ̀rẹ́ wọn kan tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ. A fẹ́ kí ku ewu omo, èmi àti bàbá mi a dẹ̀ síra ẹ̀bù náà. Ó dé inú, mo dẹ̀ fẹ́ràn kí ń máa rìn inú ọkọ̀ ojú irin nítorí wípé, nítorí wípé ó máa ń dùn mọ̀ mí àti wípé kò sí, kò sí ǹkan kan tó máa máa dí wa lójú. Bí ka ní pé ọkọ̀ mọ́, ka ní pé ọkọ̀ ni hold up lẹ̀ wá, wọ́n tó lo, ṣùgbọ́n ọkọ̀ ojú irin kò kí ní ǹkan bí ó ṣe.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti lọ sí ìṣẹ̀mbàyé àti kékeré mo ti n máa lọ, lo ti wù mí láti lọ sí ìṣẹ̀mbáyé. A de má n wò lórí ẹ̀rọ amóhùnmáwòrán tí ń bẹ nu, tí ń bẹ nínu yàrá ìgbàlejò wá. A máa ń wò, a máa ń wo bí àwọn ènìyàn ṣe máa ń lọ sí ìṣẹ̀mbáyé. Ó de wù mí kí emi na lọ ti n bá dàgbà nítorí rẹ̀ mo ṣe lọ kọ́ ìmọ̀ ìṣẹ̀mbáyé náà ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà mo máa lọ sí ìṣẹ̀mbáyé. Mo dẹ̀ fẹ́ràn láti máa, mo fẹ́ràn láti máa lọ síbẹ̀ ṣùgbọ́n mi ò lọ síbẹ̀ rí torí rẹ̀ mo ṣe fẹ́ràn láti lọ síbẹ̀.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni jẹ́ ìmọ̀ méjì. Alakọkọ jẹ́ ìmọ̀ kọ̀m̀pútà. Ó wù mí kí n kọ́ ìmọ̀ kọ̀m̀pútà nítorí iṣẹ́ mi, ó máa nílò kín máa lo kọ̀m̀pútà. Ìmọ̀ kejì tó wù mí kí n kọ́ ni ìmọ̀ bá ṣe ń bá ẹni ṣe. Mo fẹ́ kọ ìmọ̀ báyébáyé nítorí pé mi ò fẹ́ máa ní, mi ò fẹ́ máa ní ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ pẹ̀lú àwọn, àwọn tí mo ń bá ṣiṣẹ́. Nítorí rẹ̀, ó wù mí kí n ṣe ìmọ̀ kọ̀m̀pútà. Nítorí wípé tí n bá kọ́ ìmọ̀ kọ̀mpútà kò ní le fún mi tán bá gbéṣẹ́ fúnmi látorí kọ̀mpútà eléyi èyí yóò jẹ́ kí n ní bí ẹni tó mọ̀wé jù láàrin àwọn tó wà láàrin.

Bẹ́ẹ̀ni, èmi ti lọ sí àgọ́ rí. Kódà àwa ní àgọ́ níwájú ilé wa tí a máa ń páàkì àwọn ọkọ̀ wa sí. Àìmọye ìgbà ni mo máa ń jókòó lábẹ́ àgọ́ náà nítorí ìgbà mí ò máa wùnmi kí n jókòó síta kí n gbátẹ́gùn. Abẹ́ àgọ́ yìí ni mo máa ń jókòó sí nítorí wípé mi ò fẹ́ kí òorun máa pamí àti wípé tí bá fẹ́ lọ síta àgọ́ yìí ló wù mí kí ń má dúró sí ní gbogbo ìgbà níta. Àgọ́ yìí náà ni a máa ń páàkì àwọn ọkọ̀ wa sí àti àwọn ǹkankan to yẹ kó má wà níta bíi flower àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Abẹ́ àgọ́ yìí ni ó máa wà nítorí wípé tóorun bá pa wọ́n, ó lè ṣe ìjàmbá fún àwọn nkankan bẹ́ẹ̀ náà. Nítorí rẹ̀, nítorí rẹ̀ gan an la ṣe máa ń páàkì àwọn ẹrù wa sí abẹ́ àgọ́.

Bẹ́ẹ̀ni èmi máa ń lo ọ̀pá ìfámúrá tí bá fẹ́ fi mú omi, tí bá fẹ́ fi mú nǹkan mímu. Ṣùgbọ́n kò ṣe gbogbo ìgbà ni mo máa lo ìfámúra. Àìmọ ìgbà ni mo máa ń lò tí, tí ì bá fẹ́ gbẹ́nu mi sí ii. Irun, ibi, ibi tán dà nǹkan mímu náà sí. Ká ní wípé àwa méjì la fẹ́ pín, la fẹ́ pín ǹkan mímu náà. Èmi máa ń, èmi máa ń gbìyànjú láti lo ọ̀pá ìfámúrá nítorí wípé èmi ò fẹ́ kí máa lo ǹkan tí ẹnì kan bá ti lò kú. Nítorí rẹ̀ èmi máa ń lo ọ̀pá ìfámúrá. Ṣùgbọ́n ìgbà mìí kí ń lò, mo máa ń mu ǹkan mímu mi lásán láti inú bótù rẹ̀. Ṣùgbọ́n ká ní pé àwa méjì la fẹ́ mú àbí la fẹ́ pín, èmi máa ń lo ọ̀pá ìfámúrá láti jẹ́ kí ara má máa rìn mí.

Èmi kò tíì ṣìnà rí, ṣùgbọ́n mo máa ń gbọ́ ní àdúgbò mi wípé àwọn ọkọ̀ kan ṣìnà. Èmi de má, èmi de má ń gbàdúrà pé kí ń má ṣìnà. Nítorí pé ká ká kì í ṣìnà. Èmi máa béèrè ọ̀nà lọ́wọ́ àwọn tó ń gbé ládùgbò náà tí bá fẹ́ lọ sí àdúgbò tí mi ò mọ̀ rí. Màá kọ́ béèrè lọ́wọ́ àwọn tó ń, àwọn olùgbé àdúgbò náà àti máa sọ ibi tí mò ń lọ fún wọn. Máa dẹ̀ sọ, máa dẹ̀ júwe fún wọn. Tó bá dẹ̀ tí júwe fún mi, èmi ó fi ẹ̀mí mi mọ ọ̀rẹ́ hàn wọ́n. Nítorí rẹ̀, èmi ò tíì ṣìnà rí. Àti wípé ko wu mi kì í ṣìnà. Ẹni tó bá ṣìnà, àwọn ajénígbé lè tetẹ̀ jí ẹni tó bá ṣìnà gbe Wọ́n lè ṣìnà gbé. Nítorí rẹ̀, èmi tí èmi bá lọ síbi kan tí mi ò bá mọ̀ rí, èmi máa béèrè ọ̀nà. Nítorí wípé mi ò fẹ́ ṣìnà. Mi o dẹ́ẹ̀ tí ṣìnà rí àtigba tí wọ́n ti bí mi.

Èmi máa ra ẹ̀rọ ayárabase, ayarabiase, ayárabíàṣá ni tó bá ti di oṣù tó ń bọ̀. Nítorí wípé ẹ̀rọ ayárabíàṣá yii máa tí ń jẹ́ kí isẹ́ mi kó máa fọ́, kó máa falẹ̀. Nítorí rẹ̀, mo dẹ̀ tiń tùúwó rẹ̀ jọ. Láí tó bá máa fi di oṣù tó ń bọ̀, èmi máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Nítorí wípé ẹ̀rọ ayárabíàṣá tí mò ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó sì ti bàjẹ́. Mo dẹ̀ ti lọ sọ́dọ̀ àwọn tó n máa ń tùnṣẹ́, wón dẹ̀ ti sọ wípé kò sí ọ̀nà àbáyọ síi. Nítorí rẹ̀, tí ó bá ti di oṣù tó ń bọ̀, mo máa ra ẹ̀rọ ayárabíase tuntun fún iṣẹ́ mi. Nítorí wípé àwọn oníbàárà wọn fẹ́ kí iṣẹ́ wọn máa pe nlẹ̀ lọ́dọ̀ mi. Nítorí rẹ̀, màá ra tó bá ti di oṣù tó ń bọ̀.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣe ìmúdójú ti wọn software mi rẹ. Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣe, mo dẹ̀ sì máa upgrade rẹ̀ ní bíà ní ẹ̀kan ní oṣù mẹ́fà. Nítorí pé ti fóònù mi àti ti laptop mi àti ti kọ̀ǹpútà mi mo máa ń ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀. Mo dẹ̀ máa mójú tó, so that kò ní kankan burúkú ò ní ṣẹlẹ̀ sí ǹkan tí mò ń lò.

Mi ò ṣe ẹni tó máa ń mu pírọ́tí, mi ò ṣe ẹni tó máa ń mu rárá. Mi ò sì fẹ́ràn láti máa ń mu lára rárá. Èmi sì máa ń mu coffee tàbí tea ní ọ̀pọ̀ ìgbà, bóyá ní ẹ̀ẹ̀kan ni ọjọ́ mẹ́ta lè mi máa ń mu coffee, mo sì máa ń mu tea ní ojoojúmọ́. Èmi ò fẹ́ràn láti máa mu mu pírọ́tínì. Èmi ò fẹ́ràn rẹ̀ rárá, èmi ò sì, àrá mi ò sí gbà kí n dè máa mú.

Bẹ́ẹ̀ni, èmi ti bẹ̀rẹ̀ ìranlowo láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ mi dáradára, nítorí pé ìgbà mìíràn ó lè máa ń ṣiṣẹ́, má sẹ̀ ni láti pè wọ́n tàbí láti sẹ̀ndì mẹ́sẹ́ẹ̀jì sí wọn láti se bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn pé báwo ni mo ṣe máa ṣe ǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ̀rọ yìí. Won dẹ́ máa sọ ǹkan tí màá ṣe tàbí kíni wọ́n ní kí n gbé wá sí ọ̀dọ̀ wọn ní ọ́fíìsì wọn níbi tó bá wà, èmi máa gbé lọ bá wọn níbẹ̀ tàbí kí ó sọ ǹkan tí màá ṣe máa dẹ̀ ṣìí se funra mi ní ilé.

Ẹ̀ṣọ́ te mi fẹ́ràn jẹ jù jẹ ẹ̀ṣọ́ agbalumo àti ẹ̀ṣọ́ ọ̀gẹ̀dẹ̀. Ẹ̀ṣọ́ tí mo fẹ́ràn jẹ wọ́n púpọ̀ ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù jẹ́ ápple. Ápù jẹ́ àwọn ẹ̀ṣọ́ kan tí wọ́n máa ń gbin ní ilẹ̀ wa àti lókè òkun ṣùgbọ́n mo fẹ́ràn àwọn tó máa ń gbin ní òkè òkun ẹ́ tó bá kó wá sí ìlú wa Àì torí pé ìyẹn máa dùn. Àwọn ẹ̀ṣọ́ bí ọ̀gẹ̀dẹ̀, mo máa ń fẹ́ràn àwọn èyẹn náà ṣùgbọ́n ẹ̀ṣọ́ tí mo fẹ́ràn jù jẹ́, tí mo fẹ́ràn kí máa jẹ jù jẹ́ ápù.

Àwọn nǹkan tí ń bẹ nínú àpò owó mi, ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Àwọn nǹkan tí ń bẹ nínú àpò owó mi jẹ́, alákọ̀kọ́ owó ń bẹ ń bẹ, góòlù, góò, góò, góòlù, ṣéènì, ríìngì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan tí ń bẹ nínú àpò owó mi nìyẹn. N ò dẹ́fẹ́ kí ìyànji, nítorí wípé àwọn nǹkan tí mo kó síbẹ̀ wọ́n lọ́pọ̀lọ́pọ̀. Àga, àwọn owó tí mo kó sí, tí bá dà ti ṣí àpò owó mi, tí bá ti ṣí àpò owó mi, ìgbà mí, mi ò kí ń kó góòlù sínú rẹ̀. Mo máa kó nǹkan bí, ìwé ìdánimọ̀ mi, iwe títì mi, ìwé ìwà ọkọ̀ mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mi ò kí ń kó góòlù sínú rẹ̀. Inú àpò owó mi kejì tí mi ò lò mọ́, ni mo ma n tọ́jú yẹn sí. Ẹkọ̀ọ̀kan mo dẹ máa ń mú ìyẹn jáde. Ṣùgbọ́n nǹkan tí mo máa ń kó sí àpò owó mi jẹ́ ìwé ìdánimọ̀ mi, ìwé ibi tí mo ti ń ṣiṣẹ́, ìwé ìwà ọkọ̀ mi àti ìwé ìgbélú mi, àti àwọn ìwé kọ̀ọ̀kan tí ó yẹ kí ọmọlúwàbí ní lọ́wọ́.

Bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀ mi jẹ́ ọ̀nà mẹ́ta. Ka ní wípé táyà ọkọ mi ni ó yọ. Màá, máa kọ́kọ́, máa kọ́kọ́ tú táyà náà. Mo, mo dẹ̀ tí bá ti tú táyà náà, mo dẹ̀ máa fi imí sì tó jẹ́ extra táyà tí ń bẹ ní ẹ̀yìn búùtù ọkọ̀ mi. Mo dẹ̀ máa ṣì jẹ̀ ṣùgbọ́n ká ní inú ẹ́ńjíìnì, mo máa kokọ́ sí bọ́nẹ́tì, màá wo ọ́ìlì rẹ̀. Tí bá ti wo ọ́ìlì rẹ̀, màá wo ibi tó mí máa ń wà tí ń yẹn jẹ́ radiétọ̀. Màá tún wo àwọn ǹkan kan. Màá wo orí bátìrì rẹ̀. Tí bá dẹ̀ ti rí, tí bá rí pé orí bátìrì rẹ̀ máa tún ṣe, mo dẹ̀ máa fòkuta, màá fi gbá á mọ́ tàbí fi ki ìlò àwọn ẹ̀rọ kọ̀ọ̀kan tí ń bẹ ní mọ́tò mi, èmi yóò fi ṣe. Ka ní wípé ibi kan ni ó ń jóná níbi abẹ mọ́tò mi, èmi kúkú ti ra fire extinguisher, ẹ̀yẹn jẹ́ ǹkan tó, ẹ́, ǹkan tó fi ń pa iná. Èmi ó tẹ̀ sí ibi tí iná náà tí ń jó kí iná náà kó má ba lè bá ara mọ́tò mi jẹ́. Ka ní pé mọ́tò mi ló, ka ní pé ǹkan yọ, ka ní pé bọ́ḿbà àbí ara mọ́tò mi kan ló yọ, èmi máa tètè pe mẹ́káníìkì, mọkálíìkì mi kó wá bá mi tún ṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ ǹkan tó bá ju agbára mi lọ, mo máa pe mọ́kálíìkì.

Bẹ́ẹ̀ni, ọ̀nà tí èmi máa ń ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá mi. Màá kọ́kọ́ wo àwọn ibi tí mo rò pé kínní náà lè ti wá. Màá ṣí ibi tí wón máa ń gbé ẹ́ńjíìnì rẹ̀ sí, màá wo. Tí bá dé rí pé ó ju nǹkan tí apá mi lè ṣe lọ, máa rora pé àwọn tí wón máa ń tún ẹ̀rọ ayárabíàṣá, mo máa dẹ̀ sọ bí ẹ̀rọ ayárabíàṣá yìí náà ṣe ń ṣe, bóyá ó ń gbóná jù tàbí kò ṣiṣẹ́ dáradára tàbí ó ń paná ṣeré ṣeré. Màá ṣàlàyé rẹ̀ fún wọn. Mo de maa so fún wọn wipe, mo dẹ̀ máa sọ fún wọn bí ó ṣe ṣẹlẹ̀. Mo dẹ̀ máa sọ fún wọn wípé kí wọ́n bá mi ṣe dáradára. Tó bá dẹ̀ ri bá mi ṣe dáradára, èmi ó sì san wọn fún wọn.

Rárá o, mi ò kí ń má di ọjà àbọ̀ nígbà tí mo bá wà nínú ọkọ̀ torí pé mi ò fẹ́ràn láti máa di ọjà àbọ̀ nínú ọkọ̀ àti wípé ọkọ̀, inú ọkọ̀ jẹ́ ibi tí, ibi tí àwọn, àwọn ẹni tí ó mọ̀ ri máa ń bá ẹni jókòó. Èmi ò lè, èmi ò dẹ̀ kí máa di ẹ̀ru nítorí pé àwọn awakọ̀ náà sì máa ń gbowó fún ẹni tó bá di ọjà àbọ̀ nígbà tí ó bá wà nínú ọkọ̀. Nítorí rẹ̀, èmi ò kí ń má di ọjà àbọ̀, èmi ò dẹ̀ fẹ́ má di ọjà àbọ̀, èmi ò dẹ̀ kí ń di, èmi ò dẹ̀ kí ń di ọjà àbọ̀ nínú ọkọ̀. A de máa n sọ fún àwọn ènìyàn wípé kó máa ma di ọjà àbọ̀ nínú, kó máa ma di ọjà, ọjà àbọ̀ nínú ọkọ̀ nígbà tó bá wà nínú ọkọ̀. Ká ní pé ọkọ̀ wọ́n àbi ọ́ko ẹni tí ò kí ń ṣe todo won, emi ti sọ fun won pé kan máa ma di.

Rárá o, èmi kì í dúró, ṣùgbọ́n nígbà tó bá jẹ́ ìparí ọ̀sẹ̀ bíi Saturday àbí Sunday, èmi máa ń, èmi máa ń dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́, fún ọjọ́, fún ọjọ́ Saturday àti Sunday. Ṣùgbọ́n ìgbà míì, ṣùgbọ́n ìgbà míì fún odidi ọ̀sẹ̀ kan mi o kin dá lílo, lílo rẹ̀, mi o kin dá lílo ayárabíàṣá fún ọjọ́ kan, mi o le dá lílo rẹ̀ dúró. Nítorí pé ẹ̀rọ ayárabíàṣá ń jẹ ki, òun ló máa ń jẹ́ kí iṣẹ́ mi ya àti wípé láìsí irú àwọn ẹ̀rọ yìí, iṣẹ́ mi inu ó si máa bí àwọn oníbàárà wípé iṣẹ́ tọ̀rẹ mi kìí ya kíá kíá kíá. Nítorí rẹ̀, nítorí.

Bẹ́ẹ̀ni, èmi máa ń pa-adé àwọn afọjú sun títà mi, ṣùgbọ́n ìgbà mí ò kí ń pàdé wọn. Ìgbà tí mi ò bá kí ń pàdé wọn, díẹ̀ náà ni ó máa ń kù láti fi pàdé wọn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni èmi, oyin, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá ń ta oyin, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá ń ta oyin ni èmi máa, èmi máa, èmi máa, ṣùgbọ́n èmi máa ń pàdé àfojú sun nítorí pé oyin, oyin mi máa ń tà àti wípé àwọn èèyàn máa ń ra oyin gan. Nítorí rẹ̀ mo se máa ń pàdé àfojú sun títà mi.

Bẹ́ẹ̀ni, wifi mi ó máa ń yára tó àti wípé wifi mi a máa ń sub, a máa ń fi owó ṣe, a máa ń ṣe owó sórí ẹ̀. Iyẹn túmọ̀ sí wípé a máa ń fi owó ká ní oṣù, oṣù kan mo máa san bí ẹgbẹ̀rún lọ́nà, ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá náírà, ẹgbẹ̀rún lọ́wọ́ mẹ́wàá náírà fún wifi mi nítorí rẹ̀ oṣù méjì lè máa ṣe ó dẹ̀ máa yára tó bẹ̀rẹ̀ sí nǹkan tó máa ń ṣe nítorí pé oṣù méjì kò jẹ́ owó púpọ̀ fún mi láti san. Èmi dà máa san ẹgbẹ̀rún mẹ́wàá fún oṣù, fún oṣù méjì, fún oṣù méjì nítorí re wifi mi ó máa ń tó ó dẹ̀ máa ń, ó dẹ̀ kí n tètè tán ó máa ń tó nítorí rẹ̀ mo kò dẹ̀ kín tán wifi, torí wifi tí emi máa ń lò kò kín tán rárá òun máa ń tó.

Bẹ́ẹ̀ni ojú mi dára, èmi máa ń mójú tó ojú mi, mo máa ń mójú tó ojú mi dáradára. Bójú bájẹ̀ tí ń rò mí, màá lọ sọ́dọ̀ dókítà mi, màá gba òògùn, òògùn tí oye kìí n lò nítorí pé ojú jẹ́ ǹkan tó ṣe kókó nínú ara wa àti wípé kò dá kí eyan máa fojú di ojú rarara Ìgbà mí tí ewo bá mú mi lójú, màá yára lọ sọ́dọ̀ dókítà mi kó fún mi ní òògùn tí bá dẹ̀ síí ra òògùn náà, màá fi sí ojú mi tí bá ti fi sí ojú mi náà, ara mí náà yóò bà lé ojú mi náà, ojú mi náà dára ṣìdára ṣùgbọ́n ojú mi ń ràn dáradára, èmi ò dẹ̀ kín lógo sójú mi nítorí pé ojú mi jẹ́ ojú tó dáradára, ojú tó dára tí ó sì máa ń ràn dáradára tí ó kìí wò bàṣù bàṣù.

Bẹ́ẹ̀ni, èmi mọ bí a tí ń gun kẹ̀kẹ́ àti wípé àti kékeré ni èmi tí máa ń gun kẹ̀kẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Nigba to ya, bàbá, bàbá, a máa ń rẹ́ntì kẹ̀kẹ́ ni. A máa ń gba kẹ̀kẹ́, a máa sanwó, a dẹ máa gbà á fún odidi. Wákàtí kan lọ́dọ̀ bàbá kan tí ń bẹ ládìgbò wa. Ìgbà ẹ ló, ìyẹn ló jẹ́ kí mo mọ bí wọn ṣe ń gun. Nigba to ya bàbá wa temi náà ra kẹ̀kẹ́ tuntun fún mi. Emí náà sì máa, emí náà sì bẹ̀rẹ̀ sí ní máa gun kẹ̀kẹ́ tọdọ mi náà. Inú tòdò mi dùn àti ìgbà yẹn ni mo ti mọ bi wọ́n ṣe n gun kẹ̀kẹ́. Sugbọn ó ti tó, ó ti tó bi oṣù, ó ti tó bi ọdún, ọdún bí mẹ́wàá sẹ́yìn tí mo gun kẹ̀kẹ́ gbẹ́yin ṣùgbọ́n ìyẹn ọ́ jẹ́ kí n gbàgbé kí ń máa gun keke tóri pé, torípé èmi sì, èmi sì máa ń ṣeré ìgbà. Mo dẹ̀ ṣese ra, mo dẹ̀ ṣì máa ń ra àwọn training bike. Irú àwọn, àwọn kẹ̀kẹ́ tí èmi máa ń wà sì ni kẹ̀kẹ́ to je wípé ojú kan ni ó máa wà, kò ní máa, kò ní máa move. Ṣùgbọ́n mo lè máa yí pẹ́dà ẹsẹ̀ rẹ̀.

Èmi kò fẹ́ràn kí n wà ní òru nítorí pé tí bá wà ní òru, ẹ̀rù, ẹ̀rù máa ń bà mí àti wípé kò dá àti wípé àti kékeré ìmọ̀ tó wà ní ọkàn mi ni wípé òru ni ìgbakan tí nǹkan burúkú máa ń ṣẹlẹ̀. Nítorí rẹ̀ mi ò kín, mi ò kín gbàdúrà kí n wà ní òru àti wípé tí bá fẹ́ sùn báyìí mo máa ń lo àwọn òògùn tí ó máa jẹ́ kí n sùn tí ó lè jẹ́ kí n máa tají ní òru. Ìgbà tí mo bá tají lóru ni ìgbà tí, tí mo, tí mo bá sì tọ̀, tí bá dẹ́ẹ̀ ṣì tọ̀ ara mi, tí bá tún fò wẹ lílẹ̀ padà kíákíá òrun ti máa gbẹ́ mi lọ. Òru ti máa gbé mi lọ lórí mi, lórí ibùsùn mi. Òòrùn mi ò fẹ́ràn kí n wà ní òru àti wípé oríṣìíríṣìí ǹkan ni ọmọ máa gbọ́ láti ojú fèrèsé yàrá mi.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ran àlọ́ àwọn apanilẹ́rìn-ín. Àwọn apanilẹ́rìn-ín jẹ́ àwọn, àwọn ibi tí mo máa ń lọ. Ní àwọn apanilẹ́rìn-ín jẹ́ ibi tí mo máa ń lọ torí torí pé ọ̀rọ̀ táwọn ẹniyàn bá ń sọ, ó máa ń, ó máa ń jẹ́ kí n rẹ́rìn-ín, ó dẹ̀ máa ń jẹ́ kí n tètè gbàgbé àwọn ìṣòro tí bá ń lọ́wọ́ lọ́wọ́ báyìí. Ìgbà mí, èmi àtàwọn mọ̀lẹ́bí mi a òde máa ń lọ bẹ, a máa gbádùn rẹ̀, a máa ra tíkẹ̀ẹ̀tì, a dè má, a dè máa lọ sí apanilẹ́rìn-ín, a máa ra àwọn ẹlẹ́rìndòdò àti bisikíìtì àti nǹkan tí a le fi jẹ ẹlẹ́rìndòdò náà ní ibi odó apanilẹ́rìn-ín yẹn. Torí rẹ̀, èmi àti àwọn mọ̀lẹ́bí mi a máa ń ṣọdo àwọn apanilẹ́rìn-ín. Èmi náà dẹ̀ fẹ́ràn àwọn apanilẹ́rìn-ín torí pé wọ́n máa ń, wọ́n máa ń jẹ́ kí n tètè gbàgbé ìṣòro mi tí bá gbọ́ wọn.

Ẹ̀kọ̀, ẹ̀kọ̀ te mi fẹ́ràn ju nígbà ewé, nígbà ewé, ẹ̀kọ̀, ẹ̀kọ̀, ẹ̀kọ̀ Mathematics nítorí wípé ìṣirò, nítorí pé ìṣirò jẹ́ to je pé ìṣirò jẹ́ nǹkan to je wípé ó máa ń jẹ́kí ọpọlọ èèyàn kó máa ṣiṣẹ́ dáradára àti wípé ẹni tó bá mọ bóyá ń ṣe ìṣirò, àwọn nǹkan bí Physics àti àwọn Physics àti àwọn iṣẹ́ mi tó, tó máa ń ní calculation, a kò dàbí idáń lójú èèyàn ní nítorí rẹ̀ mí fẹ́ràn lọ Mat- ìṣirò, ti iyẹn jẹ́ Mathematics torí ẹ̀kọ̀ tí mo fẹ́ràn ju nígbà ìwé nìyẹn.

Èmi máa ń rí lílo àkókò nígbàtí, nígbà tí mo bá wà ní ìlú gba gẹ́gẹ́ bí pé mo, mi, gẹ́gẹ́ bí pé mo gbọ́dọ̀ tẹ̀lé àkókò tí mo bá wà nu ila àti wípé èmi ò kí ń má fẹ́ kí máa ba ìlà jẹ nítorí rẹ̀. Èmi, èmi máa ń ṣe rí, rí lílo àkókò kí ó má jẹ́ kí ń má lo àkókò tí mo bá wà nu ìlà ki n kètè ló, kí de tùn wá ṣe, kí, kí tu n wá ṣe, kí tu n wá lo nǹkan tí mo bá fẹ́ ṣe, kí tun ṣe kí ó tó di iye àkókò tí mo fẹ́ ṣe nínú ìlà kan náà. Nítorí rẹ̀, èmi máa ń rí lílo àkókò nígbà bí, bí nǹkan tí mo gbọ́dọ̀ bá.

Bẹ́ẹ̀ni, mo máa wọ aṣọ àkáyọ̀rí ní ibi iṣẹ́ nítorí pé tí bá ti wọ̀, àwọn alábàjẹ́ṣẹ́ mi pọ̀ wọ́n yóò máa kí mi nùú mi yóò sì máa dùn àtúnpé. Ẹni tó bá wọ aṣọ akáyòrí àkáyọ̀rí ní ibi iṣẹ́, ó dàbí ó máa ó máa tete máa rí ànúgbà lọ́wọ́ ọ̀dọ̀ àwọn ọ̀gá rẹ̀. Nítorí rẹ̀, èmi máa wọ aṣọ àkáyọ̀rí ní ibi iṣẹ́ mi nítorí pé mo fẹ́ràn kí n máa wọ aṣọ àkáyọ̀rí níbi iṣẹ́ mi.

Rárá, èmi ò kí ń máa gbọ́ podcast nítorí wípé kò wu mí kí n máa gbọ́ podcast àti wípé podcast kò wu mí kí n máa gbọ́ ní gbogbo ìgbà àti wípé ìmọ̀ orin lè mi máa ń gbọ́, èmi ò kí máa gbọ́ podcast nítorí pé èmi ò mọ ibi tán ti máa ń gbọ̀ àti wípé kò wu mí kí n gbọ́ nítorí rẹ̀ mi ò ṣe mọ ibí tán ti máa ń gbọ́ nítorí rẹ̀ mi ò fẹ́ máa gbọ́ podcast àti wípé mi ò kí máa ń gbọ́ kò dẹ wu mi kí n máa gbọ́ podcast.

Èmi máa ń wojú ìbòjú fún wákàtí mẹ́ta lójoojúmọ́ nítorí pé mi ò fẹ́ máa wo ojú ìbòjú ló gbòòrò, àti wípé fóònù mi ò ń ki won ojú bòòjú ní gbogbo ìgbà, ìtorí rẹ̀ wákàtí mẹ́ta péré mo fi àyè sílẹ̀ lórí ìlà a tí mo ń máa ṣe lójojúmọ́, wákàtí péré ló wà nle fún mi kí ń máa wojú ìbòjú gbà mí, mi ò dẹ̀ kí ń wo ìbòjú rárá ní ọjọ́ kan péré.

Ìgbéyàwó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn ó jẹ́ ìgbéyàwó tó dára àti wípé gbogbo ǹkan wà nínú ètò nígbà tí mo ṣe iṣẹ́, nígbà tí mo ṣe ìgbéyàwó iṣẹ́ tí mo kẹ́yìn ṣe rí, gbogbo rẹ̀ ló lọ bí ètò ṣe jẹ́ àti wípé gbogbo ǹkan tí mo, tí mo ní lọ́kàn wípé kó ṣẹlẹ̀ ló jọ́ náà ló ṣẹlẹ̀ àti wípé gbogbo àwọn tí mi ò, àwọn tí mi ò expect bí àwọn èèyàn jànkanjànkan ládùúgbò, wọ́n wá sí ibi ìgbéyàwó náà, wọ́n de bẹ̀rẹ̀ sí máa kí mi, orí mi náà wú.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ jù jẹ́ ẹ̀fọ́ ẹlẹ́gùúsí tí a bá ṣe pẹ̀lú ẹ̀gúsí àti àwọn adùn inú màlúù. Nítorí rẹ̀, ẹ̀fọ́ náà jẹ́ ẹ̀fọ́ tí mo máa ń sè ní gbogbo ìgbà. A dẹ máa ń fi àwọn èlò bíi iyọ̀, ẹran, ẹja àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ sè ẹ̀fọ́ náà. Nítorí rẹ̀, ó máa ń dùn gan tí bá jẹ àgàgà tí bá jẹ́ pẹ̀lú àwọn nǹkan bíi àmàlà. Nítorí rẹ̀, mo ṣe like kí ẹ̀fọ́ ẹlẹ́gùúsí, àtipe ẹ̀gúsí náà máa ń jẹ́ kí ẹ̀fọ́ náà dùn síi àti àwọn àti ẹ̀fọ́ náà. Nítorí rẹ̀, mo ṣe like kí ẹ̀fọ́ yẹn jù.

Rárá o, èmi ò kí máa rántí àlá mi. Gbogbo ọgbọn mo de fídán láti máa rántí àlá mi, àti wípé àwọn àlá mi lo da bí àlà, àlà tí ó dára ráárá. Òun kì í máa rántí pé tí bá ti ń rántí, ó máa ń mú ọkàn mi wú. Nítorí rẹ̀ mi ki fẹ́ràn kí n máa rántí àlá mi, àti wípé, àti wípé mi ò kí máa rántí. Ìnú mi dẹ́ dun bi mi ò ṣe kí máa rántí àlá mi. Nítorí pé àwọn àlá mi wà to jẹ pé kò ń jẹ́ àlá gidi. Àlá gidi to'je pé kò ní wù mí láti rántí tó máa ń mú ọkàn mi wúwo. Nítorí mi ò ṣe máa rántí àlá mi.

Ìgbà tí mo kẹ́yìn lọ wo eyín mi jẹ́ ìwọ ọ̀sẹ̀ mẹ́rin séyìn, nígbà tí eyín ọ̀hun náà ó bẹ̀rẹ̀ sí máa kan mí. Mo de lọ sọ́dọ̀ dókítà eyín mi náà. Dókítà eyín mi náà ó dá ẹ̀ sù wọ̀ ǹkan tó ṣe mí, ó de kọ àwọn òògùn kan fún mi igbà tí mo dé ti rà àwọn òògùn náà, eyín mi kò du mi náà nítorí rẹ̀. Ọ̀sẹ̀ mẹ́rin ni mo lọ sí ọ̀dọ̀, ọ̀dọ̀ dókítà mi gbẹ̀yìn, lọ wo eyín mi gbẹ̀yìn nítorí pé eyín ò rò mí láti ìgbà yẹn, ǹkan kò ṣe mí lẹ́yìn láti ìgbà yẹn àti ọ̀sẹ̀ mẹ́rin nìkan náà ni ǹkan ti ṣe mí lẹ́yìn.

Èmi fẹ́ran àwọn àdún bí apple àti àwọn ǹkan bí cabbage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí pizza mi, kí ó tó pé kò wú mí kí máa jẹ pizza náà lásán àti wípé pizza lásán kò kí ń dùn lẹ́nu tòdò mí àfi tí wọ́n bá fi ǹkan, ǹkan, ǹkan orí, ǹkan adùn sí i ni ó máa jẹ́ kí lè jẹ pizza náà. Ǹkan bí tomato àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló máa ń jẹ́ kí pizza máa dùn lẹ́nu. Pizza ó, ó máa taste, a máa taste lásán lẹ́nu mi tí ì bá jẹ́ pẹ̀lú ǹkan inú rẹ̀. Àwọn ǹkan bí tomato mo fẹ́ràn jù lórí pizza.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù jẹ́ àkàrà àti búrẹ́dì. Àkàrà àti búrẹ́dì àti ògì, àti ògì nígbà mí, ṣùgbọ́n àkàrà àti búrẹ́dì ni mo fẹ́ràn jù. Àkàrà àti búrẹ́dì jẹ́ ǹkan tó máa ń jẹ kí inú mí le dáradára, tí ò ń jẹ́ kí ebi máa tètè máa pa mí ní gbogbo ìgbà Nítorí rẹ̀, àkàrà àti búrẹ́dì mo gbá, nítorí pé mo máa ń jẹ ẹ̀ gbádùn. Àkàrà lárin búrẹ́dì, nítorí pé àkàrà lọ pẹ̀lú búrẹ́dì dáradára. Ó sì jẹ́ kí máa ń búrẹ́dì máa dùn. Nítorí rẹ̀, àkàrà àti búrẹ́dì ni mo fẹ́ràn jù nínú oúnjẹ àkàrà, nínú oúnjẹ àkàrà.

Èmi máa ń dáàbò bo ayé ìkókó mi lórí Íńtánẹ́ẹ̀tì ní ọ̀nà méjì yìí. Alákọ̀kọ́, èmi ò kí ń gbé ara mi jáde. Èmi ò kí ń kọ àwọn ìkókó ayé ọ̀rọ̀ ayé ìkókó mi, èmi ò kí ń gbé e sórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé ó lè fa ìjàmbá ọ̀dọ̀ àwọn yàwúùyàwúù àbí, àbí kó máa lọ fi òrùko yàn tọrọ owó lọ́wọ́ àwọn ẹlòmíràn lórí rẹ̀. Gbogbọ àwọn, àwọn ayé ìkókó, gbogbo àwọn nǹkan máa ń dáàbò bo ayé ìkókó mi pẹ̀lú ọ̀nà kejì yìí. Èmi ò kí ń, tẹ́ mi, tẹ́ mi bá ti ríi wípé èèyàn kan ó kọ orú nǹkan nípa ayé ìkókó mi jáde, màá tètè kilọ̀ fẹ́nì ẹ náà kí ẹni yẹn tètè gbé kíni ẹ kúrò lórí Íńtánẹ́ẹ̀tì torí pé mi ò fẹ́ ìjàmbá fún un.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, èmi máa ń wọ ìbọ̀wọ̀ nítorí pé ìbọ̀wọ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ran kí àwọn ènìyàn máa bọ̀wọ̀ fún mi. Ọ̀gágà àwọn tí wọn bá jù, àwọn tí wọn bá tó mi lọ́jọ́ orí, èmi, èmi fẹ́ran kí wọ́n máa bọ̀wọ̀ àti kí wọ́n máa fi ààyè pé mo, wípé, wípé mo dàgbà jù wọ́n lọ. Ṣùgbọ́n tí wọ́n bá rí pé àgbàlagbà ẹni náà, èmi náà yóò fún ẹni ẹni ìbọ̀wọ̀ tó bá yẹ. Ṣùgbọ́n, Ṣùgbọ́n èmi máa ń wọ ìbọ̀wọ̀ nítorí pé ẹni ìbọ̀wọ̀ ni mo fẹ́ran láti jẹ́ àti pé ẹni ìbọ̀wọ̀ ni mí.

Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí èmi ti, ìṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí èmi ń lò jẹ́ water closet. Tí èmi bá dẹ̀tì ṣè gbonsẹ́ tàn tí bá ti gbọ̀nsẹ̀ tán sínú kìnì íyí nínú ìṣe yìí, èmi yóò tẹ orí rẹ̀, yóò fi, yóò fi gbé ìgbẹ́ náà lọ sínú sọ́kọ̀wé tí ń bẹ ní ìsàlẹ̀ ilé mi torí rẹ̀. Water closet ni orúkọ iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí èmi ń lò. Èmi ní le ṣe láìkí rẹ̀ nítorí pé kò fa wàhálà kí wọ́n máa pọn omi kiri nínú ilé kí wọ́n tó flush rẹ̀ torí rẹ̀, èèkan péré mo máa tẹ̀ báyìí ló dẹ̀ sí lọ sínú sọ́kawé tí ń bẹ ní ìsàlẹ̀.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣeré ìdánì àti wípé ó wù mí kí mi mọ̀, kí mi mọ ohun gbogbo, ó ń kí mi mọ ǹkan nípa èèyàn, kí mo rí orúkọ ẹni náà àti àwọn nǹkan tí ó wù mí kí mo mọ̀ nípa bíi orúkọ ọjọ́ orí, nǹkan tẹ́ni, nǹkan tẹ́ni náà fẹ́, nǹkan tẹ́ni náà fẹ́ràn àti nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi dè máa ṣe eré, eré ìdánì kí n lè mọ èèyàn dáradára. Èmi dè máa ṣe é ní ǹkan kan ti bá rí ẹni tí mo bá lè ṣeré ìdánì fún, kí tori rẹ̀ èmi máa ṣeré ìdánì.

Èmi kò fẹ́ràn ìgbónájejẹ nínú yàrá mi nítorí ìgbónájejẹ a máa ba awọ eeyàn jẹ́. Èmi ò dẹ̀ fẹ́ kí ooru burúkú burúkú ko máa mú mi nínú yàrá. Èmi yóò tan AC mi tàbí fáànù tí ń bá lápa osí níbi ibùsùn mi. Èmi yóò tán ní torí pé mi ò fẹ́ ìgbónájejẹ nínú yàrá mi àti wípé ìgbónájejẹ ó máa ń fa ǹkan tí ó dá sí àìsàn èèyàn àti ìlera èèyàn. Ìgbónájejẹ ò dẹ dáfun.

Èmi máa pàrọ̀, èmi máa ń pàrọ̀ ọkan mi nígbàtí mo bá ti mọ̀ pé, nígbàti mo bá ti mọ̀ pé iṣẹ́ pọ̀ fún mi, torí ẹ máa pàrọ̀ ọkan mi ẹ̀mi ọ̀ dẹ̀ ní, mi ò dẹ̀ ní lè máa fi gbé ìṣó lórí ọkan mi tí nbá ti pàrọ̀ rẹ̀. Èmi dẹ̀ máa ń pàrọ̀ ọkan mi nígbàtí ìṣòro bá pọ̀ fún mi tàbí tí n bá níṣẹ́ púpọ̀ fún mi.

Báwo ni èmi ṣe máa ń parò ọkàn mi nígbà tí iṣẹ́ bá pọ̀? Èmi máa ń parò ọkàn mi nígbà tí iṣẹ́ bá pọ̀ pẹ̀lú àdúrà àti ọ̀rọ̀ ìgbìyànjú tí màá sọ fún ara mi, tàbí kí n lọ bá àwọn àgbàgbà tàbí àwọn tó bá jù mi lọ kọ́ fun mi ní, tọ́ kọ́ fun mi ní ọ̀rọ̀ ìgbìyànjú. Bí èmi ṣe máa ń parò ọkàn mi nìyẹn tí iṣẹ́, tí iṣẹ́ bá pọ̀ nílẹ̀ fún mi.

Ìgbà tí mo kẹ́yìn fọ̀ jẹ́ bí oṣù òru, oṣù òru mẹ́ta sẹ́yìn. Oṣù mẹ́ta sẹ́yìn ni èmi kẹ́yìn fọ̀, àti wípé oṣù ọgbà lèmi máa ń kẹ́yìn fọ̀. Àti pé oṣù ọgbà lèmi máa ń fọ̀, ẹ̀ẹ̀kan kan lèmi máa ń fọ̀. Tí ì bá dẹ́ fọ̀, mo máa gbe fún àwọn tó máa bá mi fọ̀. Ṣùgbọ́n bí ó tóbi tóbi, oṣù mẹ́fà sẹ́yìn tí èmi fọ̀ fún ara mi, tí mo yàtọ̀ nìyẹn máa fọ̀, tí máa fọ̀ kankan fún ara mi ló rẹ̀ ẹ. Ó sì jẹ́ wípé oṣù mẹ́fà sẹ́yìn ni mo fọ̀. Gbogbo nǹkan tí mo máa ń lò ni sín, àwọn èèyàn ni ń bá mi fọ̀, àwọn agbani fọ̀ ló ń bá mi fọ̀.

Èmi ọmọ, bí a ti ń ṣe ìrànwọ́ ìkòkò. Nítorí pé ìrànwọ́ ìkòkò kò jẹ́ nǹkan tó wù mí kí n mọ bí wọ́n ti ń ṣe àti wípé mi ò gùn mí kí n mọ bí wọ́n ṣe ṣe. Nítorí rẹ̀ mi ò ṣe mọ bí wọ́n ṣe ṣe ìrànwọ́ ìkòkò. Àti wípé àkókò jẹ́ nǹkan, àkókò jẹ́ ìgbà ẹsẹ ni mo máa ń mú àkókò sọ́kàn. Àti wípé èmi ò kí ń ṣe àkókò ìrànwọ́ àkókò. Nítorí pé àkókò kò kín ṣe ìrànwọ́ ẹnikẹ́ni. Nítorí rẹ̀, iná ṣe kí ń ṣe ìrànwọ́ àkókò.

Èmi máa n, èmi máa ń fà ní bi. Èmi ò, èmi ò kí ń fà rárárárá nítorí pé kò wù mí kí n máa fà nǹkan rárá. Rárá, èmi ò dẹ kí ń fà nkankan. Èmi ò kí ń fà wàhálà, èmi ò kí ń fà, èmi ò kí ń fà nkankan. Èmi o, èmi ò kí ń fà nkankan. Rárárárá, kò dẹ wùmí kí ń fà. Ẹ̀ẹ̀kan péré ni èmi fà rí, àti ìgbà yẹn bayi èmi ò dẹ kí ń fà nkankan rárá.